Láti ilé mi dé ọjà tí ó sún mọ́ mi, ó fẹ́rẹ̀ tó, ìrìn ògoji ìṣẹ́jú, ìrìn ogóji ìṣẹ́jú tí n ba fi esẹ́ rin, tí n ba kúrò ní ilé mi. Ti n ba fe gba orí titi gbaragada mo maa lo to boya bi àádọ́ta iseju. Àmọ́ tí màá gba àwọn kọ́lọ́fín, ó ṣe ṣe kí n yọ ìṣẹ́jú mẹ́wàá kúrò nbẹ̀ kó jẹ ogóji ìṣẹ́jú. Mo sì máa ń gba bẹ̀ bóyá ní, eemẹ́jì sí ẹ̀ẹ̀mẹ́ta lóṣù. Mi kì n sábà lọ sí ọjà láti lọ ra ǹkan nítorí àwọn tí mo nílò sábà máa ń wà nítòsí mi. Àmọ́ tí bá máa lọ sí ọjà, mo màá n dìdi lọ ra àwọn èlò ọbẹ̀ àti àwọn èlò oúnjẹ sílé ni kí n lè kó sílé bámubámu. Àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́, àwọn ọkọ̀ àdáni àti ọkọ̀ èrò àti àwọn alùpùpù, alùpùpù títí kan kẹ̀kẹ́ ológeere ló máa ń kọjá níbi ti ọ̀nà tí mo máa ń gba lọ ọjà náà. Mo sì máa ń pàdé àwọn tí mo mọ̀ dáadáa, pàápàá jù lọ àwọn tí ó jẹ́ aládùúgbò mi tàbí àwọn omọ̀, akẹgbẹ́ mi ní ilé ẹ̀kọ́ tẹ́lẹ̀, ilé ẹ̀kọ́ gíga. Nítorí ilé ẹ̀kọ́ gíga tí mo ti jáde kò jìnnà síbi báyìí. Mo máa ń pàdé wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bákan náà àwọn tí ajọ́ ń jọ́sín níbi kan náà, mo máa ń pàdé wọn nígbàmì náà. Ti a si jo maa n foro wero a maa n foro jomitoro oro. A sì máa n wọ́n sì máa ń ran mi níṣẹ́ nígbà mi nígbà tí a bá pàdé pé kí n jọ̀wọ́ bá wọn ra ǹkan kan bo láti ọjà. Ìgbà mìràn sì rè o sì lè jẹ́ pé èmi náà ni màá ràn wọ́n síyàn nígbà tí a bá pàdé kí wọ́n lè bá mi fi ìkíni mi jíṣẹ́ sí ẹnikan tàbí kí ó bá mi sọ ǹkan kan fún ẹni kan. Nígbà tí bá sì ń padà bọ̀ náà, n kì lè fi ẹsẹ̀ rìn láti ọjà nítorí ọwọ́ mi a ti kún gadigadi fún oríṣiríṣi oúnjẹ, oríṣiríṣi ohun èlò, pàápàá jùlọ fún ọbẹ̀ tàbí àwọn ǹkan tí mo nílò ní, nínú ilé àti láyìíká mi. Nítorí náà, ohun tí mo máa ń sábà ṣe ni pé mo máa gbé ọ̀kadà tàbí alùpùpù láti ọjà tí ó máa gbé mi dé ẹnu ọ̀nà ilé mi. Àwọn ìgbà mìíràn tí owó ò bá fi bẹ́ẹ̀ pọ̀ lọ́wọ́ mi ni màá wọ ọkọ̀ ìgboro tí ó máa gbé mi dé ibi kan tí màá sì fi, bí iṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún rin ìrìn ẹsẹ̀ dé ilé mi pẹ̀lú àwọn èrò náà. Àmọ́ èèyàn kì í sábà rọrùn. Òun ni mo se máa ń gbé ọ̀kadà tàbí ohun tí a mọ̀ sí alùpùpù. Kani mo ni kẹ̀kẹ́ oloogere ni, iyen ni ba dára ju láti maa gbe lo si ọjà, papajulo àwọn igbati àwọn eru mi o bani fi be po, tàbí ti o je pe eru ti eyan le so mo eyin kẹ̀kẹ́ ni iyen kẹ̀kẹ́ oloogere n bá fẹ́ràn láti ra kẹ̀kẹ́ ológeere náà kí n lè máa gbe lọ sí ọjà tàbí sí àwọn ibi tí ó jìnnà ju ibi tí ẹsẹ̀ kan lè yára rin lọ. Nígbà tí mo bá dẹ̀ tí ọjà náà, mo máa ń kọ́kọ́ sinmi nítorí ìrìn tí màá fi rìn lọ. Ìyẹn tí mi bá gbé ọ̀kadà àbí wọ mọ́tò, ìyẹn ló máa ń jẹ́ kí n lè farabalẹ̀ ra tí mo fẹ́ rà láìṣe pé ó rẹ̀ mí sára. Tí n ba sì ń padà bọ̀ náà, ojú ọ̀nà tí ba gbà náà màá rí dájú pé kí ṣe ọ̀nà eleruku tó jẹ́ pé eruku a ti bò mi kí n tó délé. Nígbà tí màá sì délé náà màá tètè lọ wẹ̀ nítorí ìrìnàjò náà bò ṣe gun tó tí ò si máa rẹ̀ mí sára. Ìgbà mìíràn sì rè tó fi jẹ́ pé tí màá fi máa lọ tí mo máa bọ̀, mo gbọdọ̀ lo ogùn kí ara mi lè balẹ̀ tàbí kí ó má bàá sí pé ó rẹ̀ mí sára jù.